Dídarí àwọn òṣìṣẹ́ dáadáa o jẹ́ nkan pàtàkì tó wà nínú àṣeyọrí ilé iṣẹ́. Bí olórí bá ti mọ bí a ṣe ń darí ènìyàn dáadáa, iṣẹ́ máa rọrùn, ìbáṣepọ̀ náà sì máa dára. Àwọn ọ̀nà tí èèyàn máa ń gbà darí ènìyàn dáadáa ni bí wọ́n bá ń sọ̀rọ̀ kedere àti ìtẹ́tí sí wọn. Ọ̀nà àkọ́kọ́ tí mo fi ń darí àwọn òṣìṣẹ́ ni ìbánisọ̀rọ̀ tó kedere. Mo máa ń ṣàlàyé ohun tí mo fẹ́ kí wọ́n ṣe, ibi a fẹ́ dé ni eléṣé àti ohun tí a n rétí lọ́wọ́ wọn. Pẹ̀lú èyí ni mo fi máa ń fi eti si ẹ̀rọ àti abá wọn. Nítorí mo pé gbogbo òṣìṣẹ́ ni àwọn tí wọ́n lè fi kún àṣeyọrí ilé iṣẹ́ wa. Nítorí náà gẹ́gẹ́ bí ẹni tí ó ń darí àwọn òṣìṣẹ́, mo máa ń farabalẹ̀ láti gbọ́ àkíyèsí wọn, ohun tí wọ́n fẹ́ àti ohun tó lè mú ìgbéga bá ibi iṣẹ́ wa. Kẹ́kọ̀ọ́ náà bá ti fẹ́ sọ̀rọ̀ fún wọn, a máa ṣàlàyé tẹ́kùn rẹ̀, a sì máa ń ṣe ìfihàn àpẹẹrẹ gẹ́gẹ́ bí olórí mọ̀ pé àwọn òṣìṣẹ́ máa ń tẹ̀lé àpẹẹrẹ olórí wọn. Nítorí náà mo máa ń hùwà pẹ̀lú ìwà mi, nítorí ìfàálà, ìbáṣepọ̀ dáadáa àti ìfarapa ṣe. Nígbà bẹ́ẹ̀, mo ń fi hàn wọ́n pé ohun tí mò ń pè lọ́wọ́ wọn ni mo tún ń ṣe fúnra mi. Látàrí náà, àwọn náà máa mọ̀, wọ́n á wo àwòkọ́ṣe mi kí àwọn náà tó ṣe dáadáa. Gẹ́gẹ́ bí iṣẹ́ lọ́nà tó dáa, ní ọ̀pọ̀ ìgbà ni ènìyàn kan ṣoṣo ni yóò ṣe gbogbo iṣẹ́, máa pín iṣẹ́ gẹ́gẹ́ bí agbára àti ọgbọ́n ènìyàn kọ̀ọ̀kan. Nígbà tí a bá fi iṣẹ́ tó bá wọ́n mu yé wọn lọ́wọ́, ó máa ń mú kí wọ́n ní ìtara sí i, wọ́n sì máa ń ṣe é dájúdájú. A sì tún ní ìtẹ̀lẹ́yìn àti ìmúlò orúkọ. Mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní ìtẹ̀lẹ́yìn. Bí ènìyàn bá ní ìṣòro nínú iṣẹ́ rẹ̀, mo máa rán an lọ́wọ́. Kì í ṣe pé kí n bẹ̀ òò tàbí kó ìbànújẹ́ bá wọn. Nígbà tí wọ́n bá ṣe dáadáa, n tó máa ń mọ̀ lórí iṣẹ́ wọn, mo sì ń rìn wọ́n. Èyí máa ń jẹ́ kí wọ́n pé à ń rí ìṣàpá wọn àti agbára àwọn olùṣẹ́. Nítorí Yorùbá sọ wípé, "Oríṣẹ́ ló máa ń mú ọrí já," àti tó máa ń ṣe ìdájọ́ òdodo àti ìbá wọn. Olórí tóe dáa gbọdọ̀ jẹ́ onígbájú òdodo, ó máa ń tọ́jú gbogbo òṣìṣẹ́ dọ́gba dọ́gba láì ka ìbáṣepọ̀ ara ẹni. Nígbà tí àṣíṣe bá wáyé, mo máa ń tọ́ka sí i lọ́nà tó dáa, mo sì ń kọ́ wọn bí wọ́n ṣe lè ṣe é dájúdájú sójú ẹ̀ lọ. Idàgbàsókè ara ẹni àti ẹ̀kọ́ tuntun náà sì máa ń wáyé ní ibi iṣẹ́ wa. Nípa ìkọ́ni, ìkádì àti ìmúlò ọgbọ́n tuntun, wọ́n máa ń túbọ̀ lágbára, èyí sì ń jèrè fún wọn àti ilé iṣẹ́ lápapọ̀.

Ìwà ìṣòwò jẹ́ ohun pàtàkì gán nínú ayé ìṣòwò, torí ó pinnu bi àwọn oníbàárà láì gba òṣìṣẹ́ àti àwọn elomii se máa wé’ni náà. Àwọn ìwà tí èmi máa ń wu nípa òrisòwò mi ni ìwà òtítọ́ àti ìdúróṣinṣin, torí jẹ́ ìlànà pàtàkì jùlọ nínú ìwà ìṣòwò. Mo gbọ́dọ̀ pé ìṣòwò tí kò bá ní òtítọ́ kì í pé, nítorí náà mo máa ń sọ òtítọ́ nípa ọjà tàbí iṣẹ́ tí mo ń ta, láì tọ́ni ìbára jẹ, mo tún máa dúró ṣinṣin sí ilé ẹbí tí mo bá ṣe, torí ìgbàgbọ́ ni ìpìlẹ̀ ìṣòwò rere. Baṣepọ̀ dáadáa pẹ̀lú oníbàárà mi náà ti wà. Mo ka oníbàárà sí ọkàn pàtàkì jùlọ nínú ìṣòwò, mo máa ń kí wọn dáadáa, mo sì ń fetí sí àìní àti ìbànújẹ́ wọn. Nípa mímú wọn léwu pé a ń bọjú tó wọn, mo ń kọ́ ibaṣepọ̀ tó péye tí yóò sì mú kí wọ́n padà wá sí mi lẹ́ẹ̀kan ṣi. Ohun tí wọ́n pè ní customer care. Ifarada àti ìsinmi ọkàn ni ìṣòwò gbogbo oníbàárà kì í dàbí ara wọn. Láti tee lorun, mo máa ń lo ifarada, mo sì ń ṣe ṣàti leyin fún wọn pẹ̀lú ìsinmi ọkàn kí n má ba à jẹ́ ìbànújẹ́ sí wọn. Mo gbimo pé kí n lájú ìṣòwò wọn lọ́nà aláfọ̀kànbalẹ̀.